Ẹ bèèrè wípé báwo ni mò ń ṣe máa ń mú àwọn èrò tuntun wá. Bí mo bá fẹ́ mú èrò tuntun wá, màá jókòó síbi tí ó jẹ́ wípé kò sí ariwo, níbi tí ó jẹ́ wípé ibùjókòó wà fún mi. Tí mo bá ti wá jókòó tán, màá ṣẹ̀ se wá máa mo ro ǹkan oríṣiríṣi bí èrò tuntun ṣe máa ń wá sí ọ̀dọ̀ mi nìyẹn kí ń ṣà ti rí ibi tí ó dákẹ́

Ti mo kẹ́yìn lọ sí ọjà, a ti tó. Ní ìjẹta gangan ni mo ti kẹ́yìn lọ sí ọjà. Mo wò wí pé àwọn oúnjẹ tí a ní ní ilé, ó ti fẹ́ tán. Nítorí náà ni mo ṣe wọ inú ọkọ̀ tí mo gbéra mi lọ sọ́jà. Ìgbà tí mo dé ọjà ni mo má wa ra àwọn nǹkan oúnjẹ bí i ìrẹsì, ẹ̀fọ́ àti ata. Mo tún ra epo pupa pẹ̀lú òróró. Mo sì ra àwọn nǹkan èso oríṣiríṣi. Ìgbà tí mo délé tí a jẹ, a gbádùn ẹ́ gan-an.

À, nǹkan ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi pé oríṣìíríṣìí. A máa ń lo kọ̀m̀pútà láti fi ṣe iṣẹ́ mi. Bí mo bá ti wá ń ṣe iṣẹ́ mi, àwọn ìyókù mi náà wọ́n máa ń gbìyànjú láti ràn mí lọ́wọ́ ṣe iṣẹ́. Kò kín ṣe wípé èmi nìkan ni mo máa ń dá iṣẹ́ ṣe. Àwọn ará ibi iṣẹ́ mi náà jẹ́ èèyàn tó jẹ́ wípé wọ́n máa ń kojú mọ́ iṣẹ́ tí wọ́n bá ti ní, gbogbo wà jọ máa ń ṣiṣẹ́ pọ̀.

Ti mo ni àlà burúkú níìsín ati tó bí oṣù mẹ́fà sẹ́yìn. Ọjọ́ tí mo máa lá là yẹn, mi ò tí è ní ìfura wípé mo fẹ́ lá àlà burúkú rárá. Mo sùn lọ, kò pẹ́ díẹ̀ ni mo lá là wípé ara àdúgbò mi kan o já sí inú kànga. Ìgbà tó já sínú kànga, mo wá lá là wípé mo wá gbìyànjú láti yọ kúrò nínú kànga, ṣùgbọ́n mi ò rí yọ. Mo sèṣè wá pe àwọn ará àdúgbò. Bí mo ṣe pé ará àdúgbò ni mo tají, mi ò mọ̀ bóyá wọ́n rí yọ àbí wọ́n ò rí yọ.